Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa kọ orin dáadáa. Nítorí tí mo bá ti ń kọ orin, ó máa ń mú kí inú mi dùn, kí ara mi dẹ̀ yà gágá. Nítorí náà, mo fẹ́ràn láti máa kọ orin dáadáa ní gbogbo ìgbà àti ní àsìkò tí ó bá wù mí láti kọ ọ́.

Mo máa ń rí dájú wípé ọjà mi dára nípa ṣígbé ṣíṣe gbígbé àgbéyẹ̀wò dáadáa láti wo àwọn ilé tí ó bá ti bàjẹ́ àbí eléyi tí bá ṣẹ̀ dá. Aṣikọ̀ àti ní loorekóorè ni mo máa ń ṣe àfihàn tí mo sì máa ń wo àwọn ọjà mi dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn nígbà mìíràn, ìgbà mìíràn àwẹ̀ mi ò kí ń gbé àpò ẹ̀yìn nítorí pé ó jẹ́ gẹ́gẹ́ bí ǹkan tí bá wọ̀ ló máa ditámi bóyá mo máa gbé àpò ẹ̀yìn àbí mi ò ní gbé àpò ẹ̀yìn. Àwọn ọmọ ilé ìwé máa ń gbé àpò ẹ̀yìn dáadáa.

Ó ti pẹ́ tí mo ti rí ààlà burúkú kẹ́yìn, nítorí èmi wá jẹ́ èèyàn ọ̀tún àti eyàn tuntun nínú Olúwa. Mi ò dè lè ma lààlà burúkú rárá, nítorí náà ó ti pẹ́ tí mo ti ni ààlà burúkú kẹ́yìn, nítorí Ọlọ́run wà pẹ̀lú mi nísìnyí.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun nítorí pé pípè wọ́n jẹ́ ọ̀nà tó ṣe pé ó máa mú kí wọ́n padà wá. Wọ́n sì máa rí pé oníbàárà ìbí ti wọ́n tí ra ni ọ̀wọ́ ó. Ó kí ẹ̀ nípa wọn dáadáa. Nítorí náà, ó máa mú kí inú àwọn oníbàárà dùn.

Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo máa ń lò ó, ṣùgbọ́n báyìí mi ò kí ń lò ó mọ́, nítorí pé wọn ò kí ń ṣe mọ́ rárá. Ó ní irú àwọn mímu tí wàrà tó máa ń ba wá, ṣùgbọ́n ìmíràn wọn ò kí ń ba wá mọ́, nítorí náà wọn ò dẹ́ kí ń ta ní odidi mọ́. Mi ò kí ń mu, mi ò kí ń lò ó, ṣùgbọ́n tẹ́lẹ̀ mo máa ń lò ó dáadáa.

Mo máa ń gbé taxi, ìgbà mí mo sì máa ń gbé ọ̀kadà eléyi to jẹ́ táyà ẹlẹ́sẹ̀ méjì. Nítorí ìgbà mìíràn tí tiráfiki bá wà, mo lè gbé táyà ẹlẹ́sẹ̀ méjì eléyi to jẹ́ ọ̀kadà. Ṣùgbọ́n tí ò bá sí traffic, mo máa ń fẹ́ràn láti gbé taxi.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ipara sára. Eleyii tó bá ti ẹ jẹ́ igbà tí mo bá ń jáde, mo máa ń lo ipara dáadáa. Nítorí pé àwò mi gbọdọ̀ dán, ó dẹ̀ gbúdò look okay. So nítorí náà mo máa ń lo ipara dáadáa. Ṣùgbọ́n ìgbà mìíràn ẹwẹ̀ tí n ba wà nínú ilé, mi ò kí ń lo rárá àti rárá. Nítorí ó máa ń mú ooru mú ẹni.

Ìgbà mìíràn mo máa ń lo orí Íńtánẹ́ẹ̀tì, ìgbà mìíràn mo dè máa ń lo ọ̀rọ̀ ẹnu nípa bíbá eeyàn sọ̀rọ̀ ní ọ̀kọ̀ọ̀kan. Nítorí náà tí Íńtánẹ́ẹ̀tì ó jẹ́ ilé tí ó easy jùlọ tó sì rọrùn dáadáa, ó sì máa ń jẹ́ kí n lọ sí ibi tó pọ̀ àti kí àwọn ọjà mi kó lè tán káàkiri.

Tí mo bá ti jí ní owúro kankan, mo má ń gbàdúrà, mo dẹ̀ má ń lie down sórí bed mi fún ìgbà kan tó máa rí bí i ìṣẹ́jú mẹ́wàá kí n lè fi ro àwọn nǹkan kan. Nítorínà, mo má a ń ronú, mo dẹ̀ má a ń ronú dáadáa nípa àlà tí n bá ti lá làárọ̀ òwúrọ̀ ọjọ́ kankan.

Ìdójúkọ púpọ̀ àti oríṣiríṣi ló wà ní ibi iṣẹ́. Ìgbà mìíràn ọjà lè máa tà, ìgbà mìíràn dẹ ní àwọn oníbàárà lè jẹ owo pupọ. Ilé tó máa dá àti lọ ra ọjà tuntun dúró ní ìgbà mìíràn. Nítorí náà oríṣiríṣi ọ̀nà ló pé sí i ṣùgbọ́n àwọn eleyi tí mo mọ̀ nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo ní ìkórora sí ẹ̀wà jíjẹ. Mi, èmi náà ò mọ ibi tí ìkórara náà ṣe wá, ṣùgbọ́n mo ní ìkóra sí ẹ̀wà jíjẹ. Kí n ṣe pé kò dùn o, àbí kò ń ṣe pé kò dùn nígbà mìíràn, mi ò kin fẹ́ràn rẹ̀ rárá. Èmi náà ò mọ ibi tí ìkórora náà ti wá rárá àti rárá.

Rárá o, mi ò ní ètò láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn, nítorí ibi tí mo wà jẹ́ ibi tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ àti níbi tí àwọn oníbàárà mi wà, tí wọ́n sì fẹ́ràn iṣẹ́ mi tí mo máa ń fún wọn ní ojoojúmọ́. Nítorí náà, mi ò lérò láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn rárá àti rárá. Ibi tí mo wà dára púpọ̀.

Bẹ́ẹ̀ni, wifi mi yára tó. Ṣùgbọ́n ó depend lórí ibi tí n bá wà nígbà mìíràn. Ṣùgbọ́n ní gbogbo ìgbà àti lọ́pọ̀lọ́pọ̀ ìgbà, wifi mi yára tó. Nítorí tí n bá fẹ́ download àwọn orin kankan àbí àwọn eré ìdárayá, kíá ló máa ń lọ, tinú mi máa sì ń dùn nípa bí wifi mi ṣe yára tó.

Mo máa ń ran àwọn èèyàn lọ́wọ́ ní ó depẹ̀nd lórí irú ìrànlọ́wọ́ tí wọ́n bá fẹ́. Ẹlòmíràn wá owó, ẹlòmíràn wá láti bá wọn ṣiṣẹ́ ilé. Ṣùgbọ́n mo máa ń ran àwọn èèyàn lọ́wọ́ ní gbogbo ọ̀nà tí n bá mọ̀ pé ó lè fi rọ́ wọ́n lọ́rùn dáadáa tí ó sì máa mú ìtura bá olúkalúkú. Ìgbà mìíràn olè jẹ́ nínú ọ̀rọ̀ owó tàbí nǹkan mìíràn.

Bẹ́ẹ̀ni, iṣẹ́ mo máa ń ṣiṣẹ́ láti ilé. Iṣẹ́ mi jẹ́ iṣẹ́ tí mo lè ṣe láti ibikíbi nígbà mí, níwọ̀n ìgbà tí n bá ti rí àwọn equipment tó wà appropriate láti lò. Nítorí náà, mo máa ń ṣiṣẹ́ láti ilé dáadáa nígbà mí. Ìgbà mìíràn ẹ̀wẹ̀, ígbà mìíràn ẹ̀wẹ̀, mo fẹ́ràn láti máa ṣee ní ilé gan-an ju ibi iṣẹ́ lọ.

Mi ò lè rántí nígbà pàtó tí mo gun ọkọ̀ akẹ́rù kẹ́yìn, ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti gun ọkọ̀ akẹ́rù kẹ́yìn nítorí mo èmi jẹ́ ènìyàn kan tó fẹ́ràn easy. Mo dẹ̀ fẹ́ràn rọrùn, nítorí náà mi ò kí ń gun ọkọ̀ akẹ́rù. Ó ti pẹ́ gidi gan, eléyi gan tí èmi ò lè rántí mọ́ dáadáa.

Èmi ò mọ̀ nǹkan tí ọjà ààbò gangan jẹ́ ṣùgbọ́n nígbà tí kìgbà tí ń bá wà nínú ọkọ̀, mo máa ń wo àyíká mi dáadáa. Mo dẹ̀ máa ń fókọsì àti kọnsẹ́ntréètì dáadáa síbi tí mo ń lọ. Mo máa ń wo àyíká nítorí pé mo gbọ́dọ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú gbogbo ìgbà lóòrèkóòrè èyí jẹ́ kí ń mọ nǹkan tó máa ń ṣẹlẹ̀

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ nígbà tí mo wà ní kékeré, ṣùgbọ́n nísìín mi ò ní rárá nítorí èmi kò fẹ́ràn rẹ̀. Oríṣiríṣi orúkọ ìnagijẹ ni àwọn ènìyàn máa ń sọ inu tí àwọn eeyan odẹ̀ kì n fẹ́ràn. Nítorí náà, mi ò ní orúkọ ìnagijẹ mọ́ ṣùgbọ́n tẹ́lẹ̀ mo ní.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín lọ́pọ̀lọpọ̀ nítorí nígbà tí a wà ní kékeré, àwọn òbí wa àti àwọn àgbàlagbà wọ́n máa ń sọ àwọn àlọ́ oríṣiríṣi bíi ti Ìjàpá àti Yáníbo fún wa. Nítorí náà, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Eleyi tún máa ń jẹ́ kí inú wa dùn, kí ara wa sì yá gágá.

Bẹ́ẹ̀ni, mo ti sìna rí láika ìmòye ìgbà nítorí ó jẹ́ ibi tuntun tí bá ti lọ tí bá máa tí ì dé bẹ̀ ri àbí tí ibẹ̀ ò jọ ibi tí mo mọ̀ rí, mo máa ń sìna ṣùgbọ́n mo máa ń rí ọ̀nà mi padà nípa bíbèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn tó wà láyíká àti agbègbè ibẹ̀ láti tọ́ mi sọ́nà.

Èmi jẹ́ ẹni tó ṣe wípé ó ní ọpọlọ tó pé dáadáa ní orísìírísìí àwọn ǹkan. Nítorí náà mo máa ń rántí àdéhùn dáadáa tí n bá ti ṣe fún mi. Nítorí èmi jẹ́ ẹnìkan tí ò kí ń ṣe àdéhùn, ṣùgbọ́n ìwọ̀nba ìgbà tí n bá ṣe, mo máa rántí àdéhùn mi si ẹni tí n bá ti ṣe sí.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi, eleyi tí mo rà tí mo sì máa ń lò ní òrékóòrè àti ní ìgbà tí mo bá nílò rẹ̀. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n náà wọ́n pé oríṣiríṣi tí mo ní. Mo ní wọn sí ìkáwó mi gann ni nígbàkígbà tí m bá fẹ́ lò.

Èmi fẹ́ràn ọjọ́ Friday nínú ọjọ́ àwọn tó wà nínú ọ̀sẹ̀, nítorí Friday jẹ́ ọ̀sẹ̀ tí ìgbádùn bẹ̀rẹ̀ àti tí ìgbẹ̀yin òpin ọ̀sẹ̀ bẹ̀rẹ̀, tí olúkalùkù lè ṣe nǹkan tó bá wù ú àti láti mọ̀ pé ìsinmi wà ní ìgbà díẹ̀.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ dáadáa, nítorí àwọn oníbàárà jẹ́ pàtàkì sí mi, nítorí nítorí wọ́n ni mo ṣe máa ń rí ọ̀jà tà. Nítorí náà mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìtẹríba àti ìfọ̀kànbalẹ̀ láti mọ̀ pé nǹkan tí a ń tà dára dáadáa, àti fún wọn ní ǹkan tí wọ́n bá fẹ́ ní àsìkò.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ nítorí ọkọ̀ ṣe pàtàkì nílẹ̀ Yorùbá àti àwọn òbí ẹni wọ́n máa make sure pé o ní ọkọ̀ nígbà tí o bá ti dé ibi àwọn age tó wà láti ní ọkọ̀. So nítorí náà mo ní ọkọ̀ dáadáa àtẹ́lẹ̀ tí mo fẹ́ràn.

Ní bí ọ̀sẹ̀ tó kọjá, mo lọ sí ilé oúnjẹ. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà, iṣẹ́ ò kí ń gbà mí láàyè láti se oúnjẹ nílé. Ṣùgbọ́n nítorí náà ni ó jẹ́ kí má lọ sí ilé oúnjẹ ní ìgbà kọọkan ní ọ̀sẹ̀ àbí ẹ̀ẹ̀mẹ́jì ní ọ̀sẹ̀ méjì. Nítorí náà bí ọ̀sẹ̀ tó kọjá lẹ́ẹ̀kan ni mo lọ sí ilé oúnjẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́, ṣùgbọ́n ó tó ìgbà díẹ̀ tí mo ti wọ ago ọwọ́. Ni bíi ọ̀sẹ̀ méjì àbí oṣù kan tó kọjá, mo ra ago ọwọ́ kan tí mo sì ń lò. Eléyìí tí ó dára wò lọjú púpọ̀, tí mo sì fẹ́ràn. Ṣùgbọ́n nígbà tí ó yá, mo ní di àti mu kí n fúyàn so mo máa wọ ago ọwọ́.

Mo fẹ́ràn tíi, tí ń bá ṣo pé mo fẹ́ràn tií, ìrọ̀ ni mo ń pa. Mo fẹ́ràn kọfí nítorí tíi mi ò láìkì bí ó ṣe máa ń taste nígbà míràn. Nítorínà kọfí ni mo fẹ́ràn, nítorí ó ma ń fún mi ní ọpọlọ láti jí pépé àti nígbà míràn ẹ̀wẹ.

Rárá, èmi ò mọ̀ ọ̀. Àmì ìràwọ̀ ni nǹkan tó jẹ́ wipé mi ò gbàgbọ́ nínú rẹ̀. Nítorí àwọn mìíràn ti fi jẹ́ kó ṣe ǹkan mi nípa àmì ìràwọ̀ wọn. Wọ́n á sọ wípé àwọn rí báyìí, àwọn rí báyìí, bí kò tí lè jẹ́ pé kò rí bẹ́ẹ̀. Nítorí náà mi ò ní àmì ìràwọ̀, mi ò dẹ̀ ní likeness láti ní.

Bẹ́ẹ̀ni, olúkálùkù ní ilé rẹ̀ ló yẹ láti ní aṣọ wíwẹ̀. Nítorí náà mo ní aṣọ wíwẹ̀, nítorí mi ò lè mú aṣọ ìmíràn tí mò ń lò fún nǹkan mìíràn láti fi ṣe aṣọ wíwẹ̀. Nítorí náà mo ní aṣọ wíwẹ̀ tí mo máa fi ń wẹ̀ ní gbogbo ìgbà tí mo need áti wẹ̀. Ẹ̀ṣẹ̀un gan ni.

Bẹ́ẹ̀ni mo mọ ìtumọ̀ orúkọ mi nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n bá ti bí wọ́n ma ń jẹ́ kí wọ́n mọ ìtumọ̀ orúkọ wọn. Nítorí àwọn èèyàn míì lé béèrè lọ́wọ́ wọn kíni ìtumọ̀ orúkọ wọn. Àwọn òbí á ti mọ̀, wọ́n á ti sọ fún wọn pé ìtumọ̀ orúkọ rẹ rí o. Nítorí tí àwọn èèyàn mìíràn bá béèrè.

Bẹ́ẹ̀ni ojú mi dára, mo lè ríran dáadáa ní gbogbo ìgbà mo ti lè rí nǹkan tó bá jìnnà rí rí àti àwọn nǹkan tí ó bá sún mọ́ mi àbí nǹkan tó bá wà ní ẹ̀gbẹ́ mi ní jijì. Nítorí náà ojú mi dára, ó sì ń ríran dáadáa ní gbogbo ìgbà àti nígbà tí mo bá nílò ojú mi ní gbogbo ìgbà.

Ah! Mo fẹ́ràn orin tí wọ́n máa ń kọ nípa ti Ọlọ́hun, àti orin ìrìn, àti orin Ọpẹ si Ọlọ́hun. Àwọn orin tí mo fẹ́ràn ní eléyìí nítorí wọ́n máa ń mú kí ọkàn mi yọ̀, àti kí n dẹ̀ wá ní ipò àlàáfíà àti ní ipò ayọ̀. Àwọn orin yìí jẹ́ àwọn ohun tí wọ́n máa ń mú ìbùkún fún ọkàn mi tó dẹ̀ máa jẹ́ kí n calm down.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá dáadáa torí ìdárayá jẹ́ ọ̀nà láti mú okun àti agbára wá sí àgọ́ ara àti láti mú kìíléra bá ara. Eléyii tí mo enjoy tí mo sì gbádùn láti máa ṣe ní gbogbo ìgbà ni yoga. Nítorí mo lè nawọ́ sọ̀tún, mo lè lè nawọ́ ṣoosi àti ibi tí mo bá fẹ́ kí ara mi kí ó lọ.

Ètò ìdárayá mi wà létòletò, ìgbà mìíràn mo lè bẹ̀rẹ̀ ní àárọ̀ kùtùkùtù kí n tó jẹun ṣùgbọ́n màá rí dájú pé mo mu omi kí n tó bẹ̀rẹ̀ nítorí láti má ṣe ìdárayá, ara àgọ́ ara ní ìdí omi púpọ̀ láti má ṣe ìdárayá. Nítorí náà mo máa ń mu omi dáadáa kí n tó bẹ̀rẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń pín oúnjẹ mi. Kò bí kítá tí ń bá fẹ́ràn àbí tí ń bá fẹ́ràn. Ṣùgbọ́n ní àsìkò tó bá yẹ kí ń pín oúnjẹ, mo máa ń pín oúnjẹ. Àbí ìgbà tí ọ̀rẹ́ mi àbí aládùúgbò mi bá fẹ́ jẹun, mo máa make sure, mo dẹ̀ máa rí i dájú pé mo pín oúnjẹ mi. Nítorí náà, mo máa ń pín oúnjẹ, kò dípò bí ń bá fẹ́ràn àbí tí ń bá fẹ́ràn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń da ọkọ̀ dúró ní ìdojúkojú. Nígbà mìíràn tí n bá fẹ́ da ọkọ̀ dúró, mo máa rí dájú pé mo lọ sí ẹ̀gbẹ́ títì. Mo sì náa wọ́ mì síwájú láti máke àwọn bí ọwọ́ mi ṣe ń wálẹ̀. Pékí ọlọ́kọ̀ kí ó dúró. Nítorí náà, mo mọ bí a ti ń da ọkọ̀ dúró ní ìdojúkojú tí n bá nílò rẹ̀.

Mi ò ní àkókò mélòó tí mo máa ń ṣe ago ìjí mi, àfi tí n bá níbi tí mò ń lọ, tí n bá dẹ̀ níbi tí mò ń lọ, ìgbà mí mo máa ṣe ṣe ago márùn-ún, àbí ago márùn-ún ààbò, ìgbà mi dèré bí ago mẹ́fà, ó depend bí ibi tí n bá ti ń lọ, bí n bá ṣe nílò àti débẹ̀ ní kùtùkùtù.

Kò sí ǹkan tí mo máa ń ṣe ní pàtó tí mo bá ń dúró de ǹkan. Dí pé kí n ní sùúrù, kí n dẹ̀ fi ọkàn bàlẹ̀, kí n dẹ̀ máa ka àwọn ǹkan lórí fóònù mi tí mo bá ń dúró de ǹkan. Àwọn ǹkan tí mo máa ń ṣe léleyi kò ní ǹkan pàtàkì tí mo máa ń ṣe tí bá ń dúró de ǹkan. Bẹ́ẹ̀ ni ǹkan tí mo ṣì lè sọ.

A! Èmi ò lè rántí ìgbà tó kẹ́yìn tí mo sunkún nítorí pé oríṣiríṣi nǹkan ni mo nílò láti ṣe, kò sí àyè fún ẹkún rárá àbí fún àti máa dúró láti máa ronú. Nítorínà, mi ò lè rántí ìgbà wo ni ó kẹ́yìn tí mo sunkún àbí ti mo sunkún.

Tábìlì iṣẹ́ mi ó wà dáadáa, ó dẹ̀ máa n wà létòletò. Nítorí mo nílò láti mú nǹkan tí mo bá fẹ́ ní láì máa wà káàkiri, nítorí náà mo máa n ṣe ètò tábìlì mi dáadáa láti mú kó rọrùn fún mi láti mú nǹkan tí mo bá fẹ́ àbí tí nǹkan tí mo bá fẹ́ mú lórí tábìlì.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò ọrùn ṣara nítorí ìgbà mìíràn ìwé tí òjò bá rọ̀ àbí tó jẹ́ ìgbà ọyẹ́ tí òtútù bá ń mú gidi, mo nílò àti dáàbòbò ara mi lọ́wọ́ òtútù. Nítorí náà, láti mú kí ara mi kí ó warm àbí kí ó warm, mo máa ń lo ìdáàbòbò ọrùn.

Ìwà ìṣòwò mi ò rí dáadáa nítorí pé ìwà ìṣòwò ṣe pàtàkì nípa ní ṣíṣe òwò nítorí àwọn ènìyàn nílò láti mọ̀ pé o níwà rere àti pé o jẹ́ ènìyàn tí àwọn lè gbọ́kàn lé. Nítorí náà ìwà ìṣòwò mi ṣe dáadáa láti lè máa rí àwọn oníbàárà.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ èèyàn kan tí ó fẹ́ràn láti má a kàwé ní oríṣiríṣi, nítorí mo gbádùn àwọn nǹkan tó máa ń jẹ́ kí n rí. Nítorínà, mo má a n ka ìwé dáadáa lóorekoore. Mo dẹ̀ fẹ́ràn láti má a ka ìwé ní láíbírì àbí ní ilé mi, ilé tí ó bá tẹ́ mi lọ́rùn.

Ní ìwọ̀nba, nítorí ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn púpọ̀ lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n mi ò rí ààyè àti ibi tí mo ti lè kọ bí wọ́n ṣe ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Nítorínà àwọn eleyi tí mo mọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ni mo ti kọ́ wọn àbí tí ń bá ká níbi kan.

Ní ìwọ̀nba, mo mọ bí a ti ṣe ń se oúnjẹ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá ti se oúnjẹ fún àwọn ọ̀rẹ́ mi àbí àwọn ìdílé mi, wọ́n máa ń fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Nítorí náà ni mo ṣe mọ̀ pé oúnjẹ mi ó máa ń ní adùn púpọ̀. Àwọn èèyàn dé máa ń fẹ́ràn rẹ̀. Nítorí náà, ní ìwọ̀nba, mo mọ bí a ti ṣe ń se oúnjẹ.

Mo fẹ́ ìbọ̀sẹ̀ dúdú. Ìbọ̀sẹ̀ dúdú ni mo fẹ́ràn láti máa wọ̀. Mo dẹ̀ fẹ́ràn funfun náà. Nítorí ìbọ̀sẹ̀ jẹ́ ǹkan tí ó máa ń dáàbò bo ẹsẹ̀, ó sì máa ń jẹ́ kí ẹran ẹsẹ̀ kí ó soft, kí ó sì lè rọ̀ lọ́wọ́ dáadáa. Nítorí náà, mo fẹ́ràn láti máa wọ ìbọ̀sẹ̀ dúdú tàbí funfun. Àwọn eléèni mo fẹ́ràn.

Bẹ́ẹ̀ni mo máa n rántí àlá mi, àlá tí n bá ti ńlá, mo ma n rántí dáadáa nítorí ìgbà mìíràn ó ma n sẹlẹ̀ lójú ayé, màa sì rántí pé “àá mo má ti lá àlá yìí rí”, nítorínà mo ma n lá àlá mo dẹ̀ sí máa n rántí rẹ̀ ní òrékòóre àti ìgbà tí n bá ti, tí n bá ti ṣẹlẹ̀ lójú ayé.

Ìgbà tí ayárabíàṣá mi tí ó bá ti ní àjàmbá kù àbí tí kò bá ṣiṣẹ́ dáadáa mọ, ìgbà yẹn ni mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Nítorí tí kò bá dáa àti máa pè wọlé àbí pé jáde, ó máa ń ṣòro fún ènìyàn. Nítorí náà, mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun tí eléyii ti n bá ti ń lò tí ó bá ti bàjẹ́.

Rárá o, èmi ò mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀. Nítorí pé àwọn tí ó mọ̀ tó wọn lọ kọ́ nígbà tí wọ́n wà ní ilé ìwé àbí tí wọ́n ṣe láti kọ́ láti ìgbà tí wọ́n ti mọ̀ nìkan ni ó lè mọ̀ bí a ṣe ń ka àwòrán ilẹ̀. Nítorí náà èmi ò mọ̀ bí wọ́n ṣe ń ka àwòrán ilẹ̀ rárá àti rárá.

Ní ibi tí mo wà, ìlú ńlá ni, nítorí náà gbogbo ọjọ́ ni wọ́n máa ń ní ọjà tí wọ́n sì máa ń na ọjà. Ilé tí wọ́n ń pè ní ọjà ọba, nítorí náà ìgbà ọjà tuntun tí ó máa ń jáde kò ní ìgbà, nítorí gbogbo ìgbà ni wọ́n máa ń na ọjà ní ibi báyìí. Àfi tó bá jẹ́ àwọn ìlú òkèèrè ló lè yàtọ̀ díẹ̀.

Mo máa ń tọrọ àforíjìn nípa lọ bíbá èèyàn tí mo bá ṣẹ̀ láti lọ bá wọn kí n sọ fún wọn pé, mo mọ wípé nǹkan tí mo ṣe ò dára àti wípé ó mú kí inú rẹ̀ bàjẹ́ púpọ̀ lọ́pọ̀ ìgbà. Ṣùgbọ́n nítorí náà mo ti ronú, mo ṣìti ṣàkíyèsí àwọn àṣìṣe tí mo ṣe nítorí náà, màá fẹ́ kí o dáríjì mí. Nítorí bí mo bá bá àwọn èèyàn sọ̀rọ̀ láti ọ̀kan sí ọ̀kan, ó máa ń jẹ́ kí ọkàn wọn rọ̀, sí yàn láti dáríjì.